Kí ni adùn tí o fẹ́ràn nínú ice cream? Mo fẹ́ràn dúdú ice cream ná. Mo sì fẹ́ràn pé ó wà creamy, ohun tó máa ń mú mí dùn. Ẹ̀yo kan lára ohun tó ń mú mí dùn ninu ice cream. Ṣùgbọ́n ìn sábà mọ ice cream torí mo ní, mo máa ń ní ikọ́, mo máa ń ní ikọ́ gbogbo ìgbà. Ǹkan tútù kò ń jẹ́ ǹkan, kò ń ṣe ǹkan tí ó bá mi lára mu. Kò fẹ́ ṣe pé mi ò ń mu ǹkan tútù o, mo máa ń mu ǹkan tútù ṣùgbọ́n kò, kò ń bá mi lára mu tára tára. Ṣùgbọ́n mo, mo máa ń mu ice cream. Ice cream òṣèré ó ní oríṣiríṣi. Ìgbà mí ẹ máa rí colour pink, ẹ máa rí oríṣiríṣi. Mo tó wá nífẹ̀ẹ́ àwọn ọmọ ti colour ice cream wọ́n u Ó dàbí ẹṣe tuń sọ ìgàn, ó dà pé màá mu ice cream yìí torí ẹ jẹ́ kí ń máa gbòòrò ice cream. Ice cream jẹ́ ohun tó da, ó sì tún ní àwọn benefit ìlera ara díẹ̀. Ṣùgbọ́n kò da kí ènìyàn máa mú púpọ̀ torí ǹkan ọ̀pọ̀ púpọ̀ náà kò da fún ara. Ìwọ̀ntúnwọ̀nsì lára ń fẹ́. Sugar ice cream ò pọ̀. Nítorí ẹ kò se òun ti ènìyàn lè máa mu lóòrèkóòrè. Àdẹ́bẹ́ẹ̀ jẹ̀díjẹ̀dí ni òpó olúwa rẹ̀. Jẹ̀díjẹ̀dí ó mọ ọsẹ olúwa rẹ ni. Nítorí ẹ ice cream jẹ́ ǹkan to je pé ènìyàn lè máa mú lẹ́ẹ̀kan kan. Ẹ̀kọ́ kan o lè máa mú. Kò sí ìbáje ninu kí ènìyàn mú ice cream lẹ́ẹ̀kan kan. Èmi tó, èmi tun wá jẹ́ ẹ̀yàn kan je pé tí bá máa mú ice cream, mo máa ń nífẹ̀ẹ́ kó pọ̀. Nígbà, mi sábà mú ṣùgbọ́n tí ń bá máa mú, màá nífẹ̀ẹ́ kó pọ. Mo máa ń nífẹ̀ẹ́ kó ka mi ní ẹnu. Àwọn mẹ̀sìrẹ́ lọ bá, tọ bá tiwá mú ice cream, àwọn kan á máa tọrọ ice cream lọ́wọ́ ọ rẹ̀. Èmi ò níìfẹ̀ẹ́ sí. Mo ní fẹ́ kí ènìyàn máa disturb ohun tí ó bá ń dùn mọ́ mi nítorí ẹ̀mú àrà tí wọn fún wọn ni. Àwọn ènìyàn bí àwọn Aderayo kò ńjẹ́ kí n mu ice cream, mi gbá dùn nítorí ẹ, mo máa ra méjì, ín sì ń fún ní ẹyọ̀ kan. Ice cream ó dùn dáadáa. Ice cream ṣèré mo nífẹ̀ẹ́, mo máa tún wá nífẹ̀ẹ́ colour pink àti colour funfun. Mo máa ń like mi- mo máa ń like mixture rẹ̀ dáadáa. Àwọn kan náà, mí ì sábà, n fẹ́ràn chocolate ice cream tára tára bá òun. Ó mọ́ mú korò ní ẹnu mi. Díẹ̀ nígbà, ìgbà mí òun máa ń korò lẹ́nu mi nítorí ẹ, ẹn fi tára tára nífẹ̀ẹ́ rẹ̀. Nítorí ẹ ice cream ó da ṣùgbọ́n ẹ máa, kòi ṣe ǹkan tí, kòi ṣe ǹkan tí ènìyàn lè máa mú lọ́rèkóòrè. Kòi ṣe ǹkan tí ènìyàn máa lè máa mú lọ́rèkóòrè. Ó ti ye yín. Ice cream kòi ṣe ǹkan tí ẹ kí ń máa mú lọ́rè. Ẹ̀yàn lè máa mú, ẹ̀yàn kàn, ẹ̀yàn kan ni mú lọ́rèkóòrè ni. Ice cream tí mo ṣẹ̀ tún fẹ́ràn, mo fẹ́ràn àwọn ice cream oye tó máa ń fi di gúgúrú àbí ẹ̀pà sí ní orí. Ó ti gba gbé in tan pè ní eyinbo. Ó máa ń dàbí, ó máa ń dàbí ẹ̀pà báyìí ló máa ń fi sí orí ice cream yẹn. Wọn ní fọn sí orí ice cream yẹn. Ó máa ń dùn ní ẹnu gan-an ni. Ìyẹn náà wà pa dáadáa. Tí ènìyàn bá máa mú ice cream kó mú ohun tó da ṣùgbọ́n ẹ má mú ní àmújù. Ẹ mú ní ìwọ̀ntúnwọ̀nsì. Èmi nífẹ̀ẹ́ kí mo mú ice cream tẹ̀mi ní ìwọ̀ntúnwọ̀nsì. Mi nífẹ̀ẹ́ kí máa mú lóòrèkóòrè ṣùgbọ́n tí bá máa mú náà, èmi mú dáadáa tí ó tẹ́mi lọ́rùn. Ìgbàkúgbà tí mo bá máa mú ice cream, mo máa ń make sure pé mo mú ó tẹ́mi lọ́rùn dáadáa.